Bẹ́ẹ̀ni, o máa ń rọrùn nígbà tí mo bá ń sùn. Mo má ń torí pé ìrú, ìrúfẹ́ bẹ́ẹ̀dì tí mò ń lò àti pé gbogbo wàhálà tí mo bá lè ṣe bí ọjọ́, ọjọ́ mọ́ mi ṣe tí mo bá ti dé lálẹ́ tí mo wẹ̀, tí mo sì jẹ oúnjẹ tí ó, ó ṣàrà lóore, tí mo bọ́ sí orí ìbùsùn mi. Gẹ́lẹ́ tí mo bá ti bọ́ sí orí ìbùsùn mi báyìí, kò pẹ́ sígbà yẹn tí màá fi sùn. Màá sì sun ọ̀run yẹn tí ó jẹ́ orun tó rọ̀ mí lọ́rùn dáadáa tí màá sì jí níbí àfẹ́mọ́júmọ́ láti ṣe àwọn iṣẹ́ ilé tí mo fẹ́ ṣe kí n tó gba ibi iṣẹ́ òwúrọ̀ mi lọ.

Mo máa ń kojú àwọn ìṣòro ní, mo máa ń kojú àwọn òní úru ìṣòro ní òní rúru ọ̀nà. Àwọn ìṣòro kan wà, tó bá jẹ́ ìṣòro àwọn irinṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́ ni, màá yára rí pé tí mo bá ti dé ibiṣẹ́ láàárọ̀ kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́, màá rí pé mo ti tún gbogbo àwọn eléyìí tí ó lè jẹ́ ìṣòro àbí tó lè dé iná ìlọsíwájú iṣẹ́ òòjọ́ mi, màá rí pé mo ti tún un ṣe. Tó bá wá jẹ́ ìṣòro àwọn alábáṣiṣẹ́pọ̀ mi ni, tí mo bá ti jí, tí mo bá ti dé ibiṣẹ́ ní àárọ̀, màá rí pé mo ṣe ìpàdé ránpẹ́ pẹ̀lú wọn, màá jẹ́ rí pé mo tọ́ wọn sọ́nà lórí, lórí àwọn kùdìẹ̀kùdìẹ tí wón ní ní ẹnu iṣẹ́ láti rí dájú pé ní ọjọ́ yẹn mo ti tẹ ìṣòro tí wón ní, mo ti tẹ̀ mọ́ wọn létí dájú pé kí wọ́n lè kojú mọ́ iṣẹ́ wọn ní òòjọ́ láti má le fún mi ní ìṣòro ní ọjọ́ náà.

Yàrá tí mo fẹ́ràn jù ní inú ilé mi, òhun ni yàrá ibùsùn mi. Yàrá ibùsùn mi, ó jẹ́ yàrá tí mo kùn ní ọ̀dà tí mo fẹ́ràn dáadáa bí i, bí i ọ̀dà ojú ọ̀run. Ó sì jẹ́ yàrá tí ó jẹ́ pé irú ibùsùn tó wà níbẹ̀ ó jẹ́ ibùsùn káṣe ará lóore. Ó jẹ́ ibùsùn tó máa ń to ara, tó jẹ́ pé tí mo bá sùn níbẹ̀, aá to ara mi mọ́njúmọ́. Yàrá yẹn ó sì jẹ́ yàrá tó jẹ́ tí mo bá sí fèrèsé rẹ̀, màá rí ìta, màá sì rí àwọn tó ń lọ. Ó tún máa ń jẹ́ pé fèrèsé tó wà níbẹ̀ ó jẹ́ fèrèsé tó fi àyè gba ọ̀pọ̀lọpọ̀ atẹ́gùn láti máa wọlé dáradára. Yálà afẹ́rẹ́ àárọ̀ ni, afẹ́rẹ́ ọ̀sán àbí afẹ́rẹ́ òru. Ó jẹ́ yàrá tí mo fẹ́ràn dáradára.